Nigbà wó ni ò mà n fó àṣọ? À igbà tó bà tí rọ mì lọ̀rùn ni kò sígbà tí mi lè fó àṣọ. À kò sígbà tí mi lè fó àṣọ ó.

Ṣé o máa ń na ara rẹ? Rárá o, máṣe wá mọ na ara mi láì ṣe ayé. Afusi aláṣí, iro hun ti ya.

Kí ni o máà ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àh, ǹkan tí mo máa wà lára òṣìṣẹ́ tuntun pọ, kó lè ṣiṣẹ́, kó níwà, kó rẹra re sìlẹ́

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo màá ń fún wọn. Hin so pe ounje osan e lu, lo mu abo ki n bo bu ounje.